Bẹ́ẹ̀ni mò ń fẹ́ràn jíjó àmọ́ nílé ohun jíjó tí mo máa ń fẹ́ràn ko kì n ṣe gbogbo ìgbà ni mo máa ń fẹ́ràn láti máa jó. Tí ohùn orin ìyẹn bá ti dùn gidi, ó máa jẹ́ ohun tí mo máa fẹ́ràn láti jó sí. Tó bá dẹ̀ tún jẹ́ èyí tí mo mọ̀ ijó ẹ̀ ń jó, mo máa fẹ́ràn láti jó síi, àmọ́ kì ń ṣe gbogbo ìgbà ní eléyìí yìí máa ń ṣẹlẹ̀.

Ohun tí ó mú inu mi dun laipè ni nǹkan àjọyọ̀ tí mo gbo láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi. Wọ́n ra ẹnìkan ran kan fún wọn, nǹkan ta tí wọ́n wá, awon enikan gbe fún ẹni kan gbé fún wọn ní ọfẹ. Ìgbà kan de tun wa tí wọ́n sọ fun wa o mú inú mi dun gidi gan ní gbogbo wà ti à dẹ̀ gbó, taa jo wa ń bẹ yi ìmálo nínú gbogbo gbòò ajọ̀, a jẹ́ se ajoyo ẹ̀.

Ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjà tuntun yóò jáde. Àwọn ohun tuntun á ti wà ní ọjà bíi iṣu tuntun àti àwọn ara àgbàdo àti àwọn èso tuntun. Àwọn tó máa ń ṣe pàtàkì jù lọ ni iṣu tuntun yẹn àti àwọn ẹran tuntun bi ẹ̀ran tutu ti awon olọ́de tí pa ní inu igbó. Won máa n gbe wa sí ọjà tuntun yìí náà, o de sì máa ń kun gidi àwọn nkan o dẹ̀ kín wọ́n tó ọjà awon mi.

Eh tabili ise mi o je eto tibi to de fe o le gba awon iwe o de le gba nkan tan pe ni extension box o le le gba laptop o ja wo, o fe, bo se fe to ni yen, o de je nkan ti mo feran gidi gan ni nitori bi o se ri bi ojù e se mu, o de se kò nírà láti lò.

Tí èèyàn bá ti ń ṣe aìsàn beyen, oríṣiríṣi ọbẹ̀ ló máa ń se fún èyí tó ṣe pàtàkì jù ní ọbẹ̀ tí a ń pè ní ọbẹ̀ kóró, láwọn a máa ń gbé àwọn, àwọn àgbo kọ̀ọ̀kan, wọ́n máa ń kó wọn pe pelu awon ewé tó ń ṣiṣẹ́ fún ara bí ewé didù, kasú àti ewé, eh, èfin àti ewé mọ̀ríńgà. Wọ́n máa kó wọn pọ̀, ṣà wọ́n máa lò wọ́n pọ̀, wọ́n fi rí, àti àwọn àgbo kọ̀ọ̀kan wọ́n á lò wọ́n pọ̀, máa wá dúdú, wọ́n á fi nnkan síbi ẹja àti àwọn eran mẹ́lọ̀ọ́ tí ẹ máa, tí ẹ máa ń ṣe fún èèyàn tí èèyàn, ara èèyàn bá ti ń yá kí ẹniyan le máa gbónmu.

Tí báa ti ní ètò ìsọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi, báa ti fẹ́ sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ṣe é sọ ojú wọnú bá nǹkan tí mo fẹ́ sọ, mo lè máa kọ wọ́n sílẹ̀, máa dẹ ìwà ààyè láti lè kọ wọ́n dáadáa. Ko tó di ìgbà tí ó máa ṣe ètò náà kí lè mọ̀ wọ́n. Bí ó lè di ìgbà tí máa ti fẹ́ ṣe ètò ìsọ̀rọ̀ náà, lè máa sọ dáadáa kí wọ́n má ba à le gbàgbé. Mo máa ń kọ sílẹ̀ náà, màá lè ṣe, màá lè tò wọ́n dáadáa bó tí ó ṣe tó àti bó tí ó ṣe yẹ bó ti lè fẹ́ sọ.

Mì wọ ọkọ̀ ojú omi rí àmọ́ bí mo ti sún mọ́ omi ni àwọn tó máa ń ní bridge, ni bridge tó máa ń gba orí omi kọjá. Àwọn yen mo ti gba dá dá láti orí omi mìí wọ ọkọ̀ ojú omi rí àmọ́ tó láìpẹ́ mo máa wá ọ̀nà láti wọ kile mọ bí ó ṣe rí.

Eh, bóyá agbègbè yìí ṣe máa rí ní ẹ̀yìn ọdún mẹ́wàá, ẹh wọ́n á ti, wọ́n á ṣe iná wọn ga jù tẹ́lẹ̀ lọ. Ilé á lè ti pọ̀ sí ibi olùtẹ̀lé wà, ìgbèlé mọ́, ilé wá ti dínkù gidi gan ni. Ọ̀nà náà lè ti ìfẹsẹ̀wọ̀n yẹn lè ti pọ̀ si ní agbègbè, agbègbè yìí. Àwọn ilé iṣẹ́ díẹ̀díẹ̀ náà ti máa wà ní agbègbè náà.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni àwọn tó máa ṣe mí ní, àfààní, tó de máa wùlò fún iṣẹ́ mi, tó de máa jẹ́ kí iṣẹ́ mi yára die. Àwọn kan wà tí mo ti rí lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn nnkan tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde nípa iṣẹ́ mi tó lè ran iṣẹ́ mi lọ́wọ́ gidi mo dẹ̀ fẹ́ máa kọ́ wọn. Ṣá, mo n wà eeyàn tó mọ̀ won tí n bá dè ti ri eeyàn to mọ̀ won mo máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ wọn awon kan wà náà tó jẹ pe wọ́n dẹ́ n kọ́ wa. Wọn a kọ́wà ń funra wá to je wipe ti wọ́n bá ti siṣe yẹ̀n ni wọ́n máa kọ́ wa. A lè mọ̀ dáadáa kí iṣẹ́ a le yára.

Ìlú tí mò ń gbé jẹ́ ìlú Àkúrẹ́ ìlú ní ilẹ̀ Yorùbá ní ẹ̀sì ní oní kápyàtà ìlú Ondo, Ondo state. Àkúrẹ́ yìí jẹ́ ó pínna sórí oríṣiríṣi ì, à ń pè kíkan ní Àkúrẹ́ South à ti pè kíkan ní Àkúrẹ́ North àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkúrẹ́ South ni èmi wà tó dè tóbi, ó tóbi díẹ̀ tó lè ṣe pàtàkì jù Àkúrẹ́ North yẹn torí ibẹ̀ ni gangan ni, ni Gómìnà wà àti àwọn àwọn mínísítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Tó run ń bá ti gbóná bẹ́yẹn, tí bí tí mò bá ń jáde lọ, ó bá ti ṣe-- jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo máa fílẹ̀, máa dúró sí inú ilé. Àmọ́ tó bá ti jẹ́ ǹkan tó ṣe pàtàkì ni màá wọ fìlà tàbí kí n gbé umbrella. Mi ò dẹ̀ ní máa gbọ́ri sókè gidi, màá dè rí pé mi ò pẹ́ gidi nínú òrùn yẹn torí tórun bá ti pọ̀jù, tí èmi bá dè ti pé nílẹ́ gidi, ó lè fa àìsàn ibà sí èèyàn lára. Màá rí pé mi ò pẹ́ nínú òrùn náà. Eh, mo dẹ̀ máa-- tó bá dè jẹ́ pé òrùn yẹn máa gbóná gidi lọ́jọ́ yẹn, màá lè tètè jáde ní àárọ̀. Màá tètè jáde lóru, lọ́wúrọ̀ kùtùkùtù kín lè tètè dé ibi tí mò ń lọ. Kí òrùn tó gbóná gidi, màá dè rí tí n bá ti ń kúrò níbẹ̀yẹn tí òrùn bá sì gbóná, máa dúró díẹ̀ di ìrọ̀lẹ̀, kí òrùn lè lọ ilẹ̀ kí n tó kúrò náà.

Ẹ ti ọmọ bá ṣàṣà bí ẹni tán gẹ́ ìsìn, bá wà ọmọdé tó bá wà láwùjọ tó bá ṣàṣà bẹ́yẹn, mo máa lo òògùn mu lọ sí hospital. A mọ tó bá jẹ́ àṣà tó lè lé tò yẹn, mo máa mọ kan tí màá ṣe fún un. Boyá òògùn màlára lẹ máa rà fún. Ọmọdé bá ń ṣàṣà bí, ibà ló máa ń sáábà máa jẹ́. Wọ́n yẹ kí ẹ mọ àwọn ọbẹ̀ tó yẹ kí ọmọ náà jẹ́, àti àwọn òògùn tó yẹ kí ọmọ náà lo, àti àwọn nǹkan tó yẹ kó ṣe, ṣáá mú tó yẹ kó ṣe sí i.

Ti báa ti ní ìlera bẹ́ẹ̀ yẹn, mi ò ní máa ṣiṣẹ́ jù, maa dẹ máa wá ṣekan láti máa sinmi, telẹ máa jẹ eso, mo ní ẹ ní àwọn ọbẹ̀ kọ̀ọ̀kan náà tí mo mọ̀ máa ń jẹ, àtàwọn nkankan tí mi i ní jẹ, mo de mó máa lọ sí ilé ìwòsàn láti lọ ra òògùn, àmọ́ tó bá jẹ́ kí mo mọ ìlera tó ṣe mí yìí, máa ti mọ òògùn tó yẹ kí n lo, ma wáa lọ sí sọ́ọ̀bù to ti n ta òògùn láti lọ ra òògùn, à, ní, à, ibi bẹ́ẹ̀

Nǹkan tó ṣe pàtàkì jù ní ayé ni LRI ní àti àwọn èèyàn ìdílé rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀, àwọn tó wà láwùjọ, àwọn tó yí ìyàn ká tó ṣe pàtàkì, àwọn ló ṣe pàtàkì nínú ayé àti nínú ayé à ènìyàn. Àwọn ǹkan miran náà wa tó ṣe pàtàkì bí ohun ìdílé àti láti máa pèsè eré fún wọn ṣá.

Bí mo ṣe máa ń rí i dájú pé ọjà mi dára, oríṣìírísi ọ̀nà mo máa ń gbé gbà. Àkọ́kọ́ mo máa rí pé mo ra ọjà níbi tí ó da gidi gan ni. Ó jẹ́ kí nǹkan tí mo ṣe fúnra mi ni màá rí pé mo ṣe dáadáa, kó yẹ kó ṣe rí, pé ó jẹ́ mọ́n tónítóní, tó bàsì jẹ́ nǹkan jíjẹ ni, màá rí pé ó mọ́ gidi gan ni, pé kò sí ìdọ̀tí ni ẹ́yìn ibi ibẹ̀ ká wọn èyàn lè máa fẹ́ràn rẹ̀ gidi gan ni. Tó bá dẹ̀ tún jẹ́ nǹkan mi ni màá rí pé mo máa ńu ìdọ̀tí kúrò ní ara rẹ̀ lójoojúmọ́, máa dẹ̀ máa yẹ̀ ẹ́ wò pé ó dà pé kò sí nǹkan tí ó ṣe.

Rárá, eyín ò kí n fó mi mọ́. Ìgbà tí mo wà kékeré, n'eyín máa ń fó mi. Ìgbà tí eyín ṣi ń wú, àmó lẹ́yìn ìgbà tí eyín mi ti wù tán, eyín ò fó mi. Iyín ò fún mi mọ́. Tí eyín bá ń fó mi bẹ́ẹ̀ yen, maa lọ sí ilé dókítà. Eyín lá tì lọ wo àmọ́. Ni okay, nkan mi ni, nílò láti lọ sí ibẹ̀. Ni o, nkan mi torí mo maa n se dáadáa, mo maa n ri pe e, o mo.

Ehn mo ṣe tọ́jú aṣọ mi. Ọjọ́ méje méje mo máa ń fọ̀ọ́ táà ń pé ní weekend. Ìgbà mi n máa ń fọ̀ọ́ tó bá dẹ̀ tí ń pọ̀ jù bẹ́yẹn mo máa wá àkókò láti fọ̀ọ́. Mo dẹ̀ máa rí pé tí n bá ń fọ̀ọ́ ó mọ́ gidi gan-an ni, màá gboó dáadáa kó lè mọ́ gidi gan-an ni. Tí n bá dẹ̀ fẹ́ sa bẹ́yẹn, mo máa ń sa níjọ́ tí òjò ò bá ti rọ̀. Mo dẹ̀ máa ri pé ó jẹ́ nǹkan tó máa tètè gbẹ. Tí n bá dẹ̀ ti sa tán bẹ́yẹn, mo máa ríi pé mo lọ̀ọ́.

Ẹran ohun ẹ̀gbọ́n ìdílé lórí fóònù tí a máa tí ń pè wọ́n bẹ́yà mí, bí wọ́n bá tí ń pè mí, àwọn kan máa ń sábà kí rani máa ń bèrè bíi oníkálukú ṣe ń mú u ṣe, má le tí ìlò òǹkọ́ lọ́wọ́ wọn máa ń bèrè, ká mọ̀ bí wọ́n bá ti lọ̀ ní ìlò ǹkan kan lọ́wọ́ mi wọn máa ń bèrè. A máa ń sábà pe ara níbi kí n fẹ́ràn wọn, ṣẹ́ messager àbí WhatsApp kí a má fẹ́ gbọ́ ohun wọn máa ń pe wọn kiri, gbọ́ ohun wọn bá lè sọ̀rọ̀ aláwọ̀ sọ̀rọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, ojú mi dára, mo máa ń ríran dáadáa. Mi ò ní dè kì ì nílò láti máa wọ ǹkan sójú láti máa ríran. Ojú mi ń ṣiṣẹ́ dáadáa, mo dúpẹ́ lórí, Ọlọ́run pẹ́ mìí ni àárùn, àárùn ojú, ojú mi ń ṣiṣẹ́ dára dára. Mo dè máa fi ríran dáadáa, gidi gan, ó dè máa ń ṣe mi láǹfààní gidi.

Tí àlejò bá ti dé bẹ́ẹ̀ yẹn, wọn máa ṣe wọ́n ní àlejò, máa fún wọn ní ogún. Bí àti tí àlejò pàtàkì ni, ẹni náà lómi, máa dẹ́ẹ̀ tí sún jẹ sílẹ̀. Ǹdí ẹni náà, wọn á sì tún jẹ, a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, a máa béèrè àlàáfíà wọn àti bí iṣẹ́ ṣe lọ àti bí ǹkan ṣe lọ fún, fún wọn. Bí àti tí àlejò tó máa ń rán ojú jímọ̀ ni kò nílò, tó máa ń wá ní àìmọye Ìgbà tó máa ń wá púpọ̀ kò nílò, kò ní nílò láti máa ṣe oúnjẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, máa kan kí wọn ni, máa kí wọn fẹ́ wá kí mi, a kọ máa kíra ni.

Bí agbègbè mi ṣe máa ń rí ní àṣàle tori pe ibi jẹ́ ibi tí ilé o ọ̀pọ̀, tí igbo de ti wà, ó máa ń sábà dá Ti o kí fi ń dá nbẹ́ yẹn ni àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ ní alẹ́, àwọn ló máa ń sábà rìn ní ọ̀nà, torí ojú máa ń dúdú àbí tí iná bá wa, tí iná bá ti ẹ̀ wà gán o ṣi máa ń dúdú díẹ̀ kò kọ̀ kin dúdú to igba tí kò bá ti sí iná ni. Agbègbè mí dẹ̀ máa ń dákẹ́ ní alẹ́ yàtọ̀ sí fún àwọn mọ́tò tó ń kọjá àti ọ̀kadà tó ń kọjá àti àwọn ènìyàn tó ń rin kọjá.

Àwọn tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà mi kì ń sábà rà àwọn oúnjẹ wọn. Àwọn oúnjẹ tí mo máa ń sábà rà ni àwọn bíi èso àti bíi, eh, iṣu sísun àti, eh, ọ̀gẹ̀dẹ̀ tán tí sún. Àwọn ọmọ máa ń sábà rà lójú ọ̀nà. Àwọn oúnjẹ mìíràn tí wọ́n máa ń ta lójú ọ̀nà bíi ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi kì ń sáábà rà torí mi ò ṣe mọ̀ mọ̀ bí wọn ṣe ṣé, bóyá omi tí wọn fi ṣe mọ́ àti bóyá àwọn tí wọn ṣe bóyá wọn mọ́ tóńi tóni.

A máa ń fẹ́ sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá lẹ́yìn ọjọ́ méje ni, ah, wọn máa ń ṣe. Ọlẹ máa ń bọ sí yàrá, wọn máa ń ṣe ní òwúrọ̀ kùsùkùsù tàbí ìrọ̀lẹ́. Bí wọ́n yẹ ti ń ṣe bí, a máa pe olùṣọ́. Bí wọ́n bá jẹ́ kí, kìrìsìtẹ́nì ni wọ́n máa pe olùṣọ́ kó wá sọmọ ní orúkọ olùṣọ́ ìjọ. A máa sọmọ lórúkọ, a máa sọ àtìkọ́ sọ, àwọn òbí á tún mọ irú orúkọ tí wọ́n fẹ́ fún. Wọn á sọ fún olùṣọ́ náà láti máa sọmọ ní orúkọ. Wọ́n máa lè pín àwọn nǹkan jíjẹ náà fún àwọn tó bá ti wá bá wọn ṣe àjọyọ̀ náà.

Ọ̀pọ̀lọpọ̀ á rẹ́ fi owó ránṣẹ́ bẹ́yẹn sí eléèru fóònù ló máa ń sábà lo Íńtánẹ́ẹ̀tì kí wàá tó wá jẹ́ kí ó ṣe é ṣe gidigan ni. Tẹ máa ń yá owó, a máa ń fọ̀ọ̀ lo fóònù mi máa ṣe ǹkan táa ń pè ní bank transfer sí ẹni tí mo fẹ́ fi owó ránṣẹ́, ẹ́ ṣé kó jẹ́ kó rọrùn gidigan ni kò dẹ́ẹ̀ ti jọ rú.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń jí kùtùkùtù pàtàkò pàjùlọ tí máa ti ní nǹkan láti ṣe ní òwúrọ̀ máa ń pè mí lọ síbi iṣẹ́ ni àbí mo fẹ́ ṣiṣẹ́, tètè ṣiṣẹ́ ní ìdájí máa jí ni kùtùkùtù bi aago mẹ́rin àbí aago márùn-ún nígbà mí, ìgbà mí ó máa ń jù bẹ́ẹ̀ igba mii kò dè kí n tó bẹ́ẹ̀ tí mo ti máa jí yẹn kin le ṣiṣẹ́, papa julo tó bá jẹ́ ọjọ́ tí mo lọ síbi iṣẹ́ ni mo máa tètè jí ní àwọn aago tí mo sọ yẹn, amo tó bá jẹ́ ijó tí mo lọ síbi iṣẹ́ ni, boya nijọ́ àìkú ni, ẹ sì jọwọ́ ijó ẹtì, mo mì í ní tètè ń jí.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni àwọn tó papọ̀ mọ́ iṣẹ́ tí mò ń ṣe tó lè mú iṣẹ́ mi yára ní agidi gan. Àwọn tí mo fẹ́ kọ́ ní eleyii àtàwọn nkan mi tí mo fẹ́ mọ̀ nipa sa, torí ó máa wúlò fún mi láti máa ṣe àwọn nǹkan kan fúnra mi. Àwọn nǹkan tí ẹ́ kẹ́yìn rẹ́ ń lọ fún òtútù ṣe, alẹ́ yìí sì máa ṣe wọ́n máa fúnra mi, kí ó lè máa rí pé mi ìnáwó tó péyẹ bí tí tẹ́lẹ̀ mọ́.

Iṣẹ́ oko tí mò ń ṣe oríṣiríṣi nǹkan ni mò ń gbin. Àwọn ọkọ̀ wọ́n ò tóbi gidi bẹ́yẹn. Àwọn nǹkan tí mò ń gbin ni bí i ọ̀gẹ̀dẹ̀ àti àwọn èso bí i cashew àti, àti, ah, pear àti, ah, pawpaw. Mo dẹ̀ ń gbin ẹ̀gẹ́ náà. Mo ń gbin àwọn ẹ̀fọ́ bí, ah, efirin àti nǹkan tí wọ́n ń pè ní, ah, ah, bitterleaf àti oríṣiríṣi bẹ́yẹn. Mo dẹ̀ ń gbin iṣu náà.

Ìyàrá tèmi fúnra mi tí mò ń sún sí ni mo fẹ́ràn jù nínú ilé. Idí tí mo dẹ̀fí fẹ́ràn rẹ̀ gidi ni pé ó jẹ́ ibi tó jẹ́ kí èmi nìkan ló ń lò. Tiba de tife ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tí mo fẹ́ kẹ́ni kẹ́ni wọmi lẹnu tàbí tí mo fẹ́ kí ẹni kẹ́ni dá sí ibẹ̀ ni ó máa lọ láti lọ ti ṣe nǹkan náà. Ibe náà mo de máa ń sùn sí ná. À, ohun tó wà níbẹ̀, àwọn nǹkan mi, àwọn irun ẹrù mi chair tí mò ń lò ló jẹ́ tèmi nìkan. Àwọn ẹni tí ó lè wọlé bá fẹ́ wọlé bẹ̀rẹ̀, ó máa nílò láti kó àwọn ìlẹ̀kùn wọn kan níjójú wọlé bẹ̀rẹ̀.

Ọjà ńlá tí mo ti lọ ní, ọjà ta ń pè ní ọjà ṣáṣá. Ó tóbi gidi gan ni, wọ́n de ń ta oríṣìíríṣìí n bẹ, wọn n ta màálù, wọn n ta ẹran ìgbẹ́, wọn ń ta àwọn oríṣi àwọn ẹran tó tóbi gidi gan ni, wọ́n de ń ta àwọn nǹkan tó to pọ̀ gidi, àwọn nǹkan jíjẹ máa n sábà tà n bẹ, bíi àwọn nǹkan teyan lẹ́ fi ṣe ọbẹ̀, àti àwọn nǹkan tí èèyàn lè ta náa, tí ẹyàn lè tútà, bíi tí àwọn tòmátò láti àwọn ata àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó ma ń pọ̀ gidi gan ni.

Ohun tí mo máa ń sábà mu ní gbogbo ọjọ́ ni omi àfi tí n bá ní nǹkan mí tí mo fẹ́ mu bíi tea tàbí coffee. Bí yá bí tín bá jí lówurọ̀ tó tútù bá ń mú, mo lè mu tea tàbí coffee tàbí beverage mìí tá ń pè ní cowbell àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣá, ẹ̀mí náà náà mo lè mu èso ṣá pẹ̀lú oúnjẹ àmọ́ omi yẹn mo máa ń sábà mú jù.

Bẹ́ẹ̀ni mo ti sina rí, tí n báa ti ń lọ síbi tí i n mọ̀ bẹ́yẹ̀n mo lè sìna àmọ́. Tí n bá ti ń sina, ripe mo ti n sina bẹ́ẹ̀ yẹn, màá béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó wá láyìíká. Mo máa wá eyàn tó wá láyìíká, màá béèrè pé ó kan ṣàlàyé ọ̀nà fún mi kí n lè mọ ọ̀nà. Tí mo bá ti sina bẹ́ yen, igba mi oni sina, ti eyàn tí wà ní fóònù, mo lè lo fóònù mi, mo máa lo nǹkan tí wọ́n pè ní Google Map lórí ẹ̀ láti fi wá ọ̀nà kí ń má ba sina mọ́.

Àwon ti mo máa ń lu ti ní ojó jo ní, tí wáá kí èmi òun jáde, màá ti mọ àkókò tó yẹ kí n jí àti bí mo ṣe fẹ́ jẹ́ oun lọ, àti wákàtí tí mo máa lò lórí ojú ọ̀nà, àti aago tí mo máa dé ibi tí èmi ó lọ bí àní níbi iṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni tí mo bá wákàtí tí mo fẹ́ kúrò náà níbi iṣẹ́, mo ní bá ṣe kí ilé tí mò ń wà lónìí ni mo máa sinmi díẹ̀. Mi ò ní tètè jí bí ojó mìíràn, n jẹ máa jẹ́ oun dáadáa ju títí ojó tẹ́lẹ̀ lọ bí mo ṣe máa ń lo ọjọ́jo ní yẹn. Eh mo máa ń sinmi tí n bá ti wà níbí, má ìlẹ́ tí n jáde, máa rí pé mo tètè jáde, mo tètè délé kí èmi délé nígbà tí ìlẹ́ ti ṣú jù.

Ibi tí mo ránṣẹ́ láti, ah, ìgbà èwe ni ibi tí mo lọ, tọ́ pè é ní, ehen, ibo ibi tí mo lọ sá pẹ̀lú àwọn ẹbí mi ṣá ta lọ kí àwọn èèyàn níbi ibẹ̀. Ehen, mo rántí ibi, ibi bí i ẹni tí mo dẹ̀ rántí ni àwọn tí a jẹ máa ń ṣe eré ní ìgbà èwe mi. A jẹ máa jẹun orìn kiri, a jẹ máa lọ ṣùkú, a jẹ máa jẹun lọ sí ilé ìjọsìn. Íjọ́ tí mo dẹ̀ rántí ni ọjọ́ tí, ah, gbogbo wá ṣàjọyọ̀ kan, ní ìgbà kan tí gbogbo wa ń tún mọ́ rántí bẹ̀ gẹ́gẹ́.

Àgbò tí àwọn tin wo isan bi won ṣé máa ń ṣe ni wo máa ń já oríṣiríṣi ewé. Ewé pọ̀ bí ewé cashew àti ewé moringagi àti efirin àti àwọn ewé kankan bẹ́yẹ̀. Wọ́n á dẹ fi ginger ṣi àti garlic ti wọ́n á de ra àwọn nkankan náà ní ọjà àti ipara torí ṣí ṣe àwọn kan mi ti ní ẹ̀yìn mọ́. Wọ́n máa tu wa n ti já wọn pẹ́lẹ́, wọ́n a de wáa ń ṣe wọ́n, wọ́n á dẹ wá sè wọ́n, wọ́n á bọ̀ wọ́n, omi ẹ̀ láwa máama ń mú.

Bí mo bá ti fẹ́ lọ sí ọ̀dọ̀ dókítà bayẹn, ó máa jẹ́ ìgbà tí ah mòní ìlera tí ara mi ò dá, tí mi dẹ si mọ nkan ti o ṣé mí, tí n ò lè mọ ogún tó jẹ́ kí n lò, mo máa lọ sí ọ̀dọ̀ dókítà. Tí ó bá ti pọ̀jù bẹ́yẹn, mo máa wá tí ìgbà tí mò ń lọ kí n ṣe ó bá máa láì bá ọkọ̀ ojú ẹ̀ẹ̀mẹwàá ní ọdún kan tí mo máa ń lọ e ẹ sí ọ̀dọ̀ ah dókítà bẹ́yẹn. Bí bá tí jẹ́ pé ah ìlera yẹn ò ṣe é, kó jẹ́ nǹkan tó ju agbara mi lọ tí mo máa lọ sí ọ̀dọ̀ dókítà fún.

Rárá, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí, àmọ mo tí rí omi à tó tóbi gidi gan ri. Mi tí gun ọkọ̀ ojú a, omi rí níbi tí mò wà láyé áyika mi kò nílò láti máa gun ọkọ̀, oko, oko ojú omi láti lọ láti ibì kan sí boya ìbòmí, àmọ́ mo máa dánwo ní ọjọ́ kan tí màá ti lọ sí ibi tí omi pọ̀ sí gidi kan tí èeyàn lè ti rí ri ọkọ ojú omi wọ̀.

Ìgbà kan wà tí mo lọ síbi kan tí mi ò mọ dáadáa tí mo dè tú sọnù níbi bẹ́ẹ̀. Bí mo ṣe wọ̀nọ́ padà ni mo wá àwọn èèyàn lára àwùjọ tó mọ̀nọ́ dáadáa tó dè tí ń gbé níbẹ̀ tipẹ́tipẹ́. Mo wá bèrè ọ̀nà ní ọwọ́ wọn kan sọ fún mi, bí ibi tí mo lè gbà lọ síbi tí mo ń lọ. Mo ṣàlàyé fún wọn ibi tí mo ti ń bọ̀ àti ibi tí mo ń lọ. Mo wá bẹ̀ wọ́n kan ṣàlàyé fún mi ibi tí mo máa gbà lọ sí ibẹ̀ náà. Mo wá dúpẹ́ lọ́wọ́ wọn bá ti ṣàlàyé fún mi.

Oríṣiríṣi ẹja lẹ wà, ẹja àwọ̀rọ̀wọ̀ra, ẹja kọtíwà, ẹja súmusúmu wà, ẹja ṣáwá, iná wà, ẹja tútù, èyí gbogbo wọn máa ń jẹ́ àwọn nǹkan wà tọ̀nyẹ̀ẹ́ máa ń sìn. Wọ́n máa ń sìn nínú ilé, àwọn nǹkan kẹ́kẹ́ yẹn ò lè rí, sì ń kẹ́ kínyẹn máa lọ ra ní, ní ọjà. Bí tí a yẹ ti ń ra oríṣiríṣi ọjà, kí wọ́n tó ta ohun èlò oúnjẹ láti lè rà, díẹ̀ máa ń dùn gan ni.

Omi mímu, nílé jẹ́ láti ró, ilẹ̀ lẹ́nu, ṣùgbọ́n máa ń gbé jáde, àṣá ó jẹ̀ máa ń mọ́ gidi gan ni, tó ojú omi tó máa ń wọ inú ilé gan, torí ẹkún máa ń dà, máa ń dà fún àgọ́ ara, nìyẹn a mú ní, gbogbo ọ̀rẹ́ dà, ọ̀rẹ́ sì mọ́ torí pé tóní gidi gan ni, ó dẹ̀ máa ń fẹ́, ẹlẹ́rọ̀ máa ń fẹ́ràn rẹ̀ kò dẹ̀ kí n tán.

Data tí mo máa ń lò lọ́sọọṣẹ̀ ó máa ń pọ̀ díẹ̀ na, àmọ́ o máa ń yàtọ̀ sí ranáà, ohun tí mo bá ti fi ṣe ló máa jẹ́ kí èèyàn mọ iye data tí mo máa lò. Tó bá jẹ́ pé mò ń lò ó lórí Íńtánẹ́ẹ̀tì gidi gan ní tí mo dẹ̀ fi download àwọn nǹkan púpọ̀, data tí màá lò ní ọ̀sẹ̀ kò ní máa pọ̀ gidi gan ni. Ẹ̀, àmọ́ tí ó bá jẹ́ pé mi fi bẹ́ẹ̀ lọ, Íńtánẹ́ẹ̀tì ṣá data ò ní pọ̀ gidi tó àwọn mìíràn.

Èmi kì í sábà wọ fìlà, tí irun mi bá ti kún jù àbí gidi gan ni, tí mo bá ti gẹ̀ẹ́ tó mọ́lẹ̀ gidi gan ni mo máa ń sábà wọ fìlà, tàbí tí òòrùn bá ti mú bẹ́ẹ̀ yẹn, ìyẹn ni mo máa ń wọ fìlà, tàbí tí wọ́n bá nípé, "ka wá sí ibì kan", tí wọ́n dẹ̀ ní pé a gbọ́dọ̀ wọ fìlà wá, ìgbà tí mo máa ń sábà wọ fìlà ní eléyìí, ẹn mi kì í fi bẹ́ẹ̀ wọ fìlà, àfi tó bá wù mí wọ̀ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́. Bí mo lè gbà tí mo bá ti ní ǹkan tí mo fẹ́ rántí, bẹ́ẹ̀ ni kí n lè fẹ́ gbàgbé tí mo gbọ́, mo máa tẹ̀mọ́ ìwé àti bírò láti fi kọ ẹ̀kọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ ńkan tí a ń pè ní díírì ìwé tẹ̀mọ́ díẹ̀ kí èmi ló wà fún àwọn ǹkan tí wọ́n bá ti ṣẹlẹ̀ àti àwọn ǹkan tí wọ́n bá rí lọ́jọ́ èèyàn, mo máa ń sábà kọ sí inú ibẹ̀. Ẹ̀wọ̀ máa ń fi kọ ilé. Ó jẹ́ ǹkan tó máa ń ṣe ìlàǹfààní gan-an nígbà tí mo bá ń jẹ́ nínú ìyọdún tí a bá ti ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìna igi jẹ́ gbogbo ènìyàn tó wà ní ilẹ̀ Yorùbá ló ní orúkọ ìna igi jẹ́, ó ṣe pàtàkì gidi gan ní gbogbo ìlú èsì máa ń fẹ́ràn ìdí nìyẹn tí a fi máa ń ri àwọn òbí lóde máa ń fún, fún ènìyàn orúkọ ìna gidi jẹ́ ṣe pàtàkì ní ayé àwọn ènìyàn. Ọba máa ń jẹ́ ọba, gbọ́dọ̀ máa wà lára orúkọ gbogbo ènìyàn tó bá ti bí ní ilẹ̀ Yorùbá, ó máa ń ní àǹfààní gidi gan ni.

Tí mo bá ti ní iṣẹ́ bẹ́yẹ̀n, ṣe bá mi ṣe nǹkan tó ṣe pàtàkì jù lọ níbi tí ó kò sí àkókò kankan láti, ah, ṣe mọ máa, mo lè ṣe láti, ah, àwúrọ̀ di alẹ́. Pàápàá jùlọ tí mo bá ti wà ní ibi iṣẹ́, tí wá ṣe ọ̀gá mi fún mi iṣẹ́ tó pọ̀ gidigan ni, tí ó dẹ̀ sí àkókò tó pọ̀ fún mi, màá sì lọ bẹ́ẹ̀ láti owúrọ̀ àdí, ẹ́, alẹ́. Kí n dẹ̀ tètè ṣe, kí n tètè gbé fún ọ̀gá lọ. Ǹkan tí mo máa ń ṣe léyìí láti owúrọ̀ dé alẹ́ ni.

Àwọn ojú òpó alẹlujara ti mo wà jẹ́ àwọn ohun tó pọ̀ diẹ́ ni mo wà ní orí WhatsApp, mo wà lórí Twitter, mo wà lórí Facebook, mo wà lórí Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo wà lórí WeChat, ì náà àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À, gbogbo won yẹn mo lè máa sábà lo. Mo máa ń lo àwọn kan ju imin lò, àwọn tí mo fẹ́ràn wà, àwọn tí mi dẹ̀ ṣe fẹ́ràn bẹ́ẹ̀ yẹn náà dẹ̀ ṣe wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn, pàjùlọ tí ẹ̀fọn bá ti wà ní àyíká àbí tí òtútù bá ti mú, mo máa fi aṣọ ìbora hàn ara mi. Àmọ́ kí èèyàn tó lè fi aṣọ ìbora, jẹ́ kí bí a òro ò mú, tí oró bá ti mú, bẹ́ẹ̀ ni mo máa fi aṣọ ìbora. Mọ́ tó oru bá ti mú, mi ò ní fẹ́ láti fi aṣọ ìbora kí ooru má bàa bámú mi jù. Nígbà tí mo máa ń fi aṣọ ìbora ni ìwọ̀nyí.

Lẹ́ fíìmù tí mo ti wò ní à, ọ̀pọ̀ ìgbà ni tá ń pè ní Ottoman à Empire. Ó wà láàárín nípa à, ohun tó ti ṣẹlẹ̀ ní à, ọjọ́ tó ti pẹ́ báyìí ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ja ogun fún ìlú tá ń pè ní Constantinople ní ẹ́ tan ti sọdí, Istanbul ló ni. Ó jẹ́ nǹkan tí mo ti wò ní ọ̀pọ̀ ìgbà tòde ó kọ́ni ní nǹkan tá ń pè ní à, history. N jẹ̀ṣẹ́ fẹ́ràn rẹ̀. Láti máa wo gidi gán ni mo dẹ̀ si rantí ẹ ga gidi gán.

Bí mo bá fẹ́ sinmi lọ́sàn fún ẹni bá kí n mo wa ń bísẹ́ ni, mo le, mo le máa lo ju, eh, nǹkan tí a ń pè ní thirty minutes láti fi sinmi lọ àbí wákàtí kan pọ̀jù, wákàtí, eh, kan àbí, eh, ìlà, ìlàjì wákàtí kan já láti fi sinmi. Màá rìn kiri, màá dẹ̀ ẹ̀wà ń kọnsínú, àmọ́ tí mo bá ti wà nílé, síbi ọ̀sán mi máa ń pẹ́ díẹ̀ mo lè sun. Mo lè sun tàbí kí n wúwo, máa wúwo àbúrò, eh, mo ní ẹ máa wá nǹkan jẹ ẹ. Bí mo ṣe máa ń sinmi lọ́sọ́ọ̀ ní ẹ̀yin tí máa ti wà nílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Tí bá tin rin lọ bẹ́ẹ̀yẹn, mo máa ń, tí mo bi tí mo lọ̀, mo máa ń mo iye akókó tó máa ń ba láti fi dé ibi bẹ́ẹ̀. Mo lè máa ń gbin orí, máa ń dùn láti máa rí irin wá julọ tí bá jẹ́ kó máa ń ṣe jẹ́ ohun tí mo fẹ́ bá yé pé mi gẹ́gẹ́ bí ẹ́-ìrìn. Láti mo máa ń gbé mọ́tò lọ síbi iṣẹ́ láro kutu bẹ́ẹ̀, màá tú ya, mo lè máa ń gbé mọ́tò padà losi ilé. Máa wá àkókó láti rin ní ọ̀san tí o ba se ṣe kí ará lè tú mi.

Ẹn, ọkùnrin ní ẹ̀mí mìdìrùn àwọn obìnrin ló máa ń sábà di ẹ́, ìrùn. Ẹ̀ ní Àwùjọ wa ní ilẹ̀ Yorùbá, àwọn obìnrin ló máa ń sábà di ẹ́, ìrùn àwọn ọkùnrin ò kí n fí bẹ́ẹ̀ dì. Ẹ̀ ìrùn ṣẹ̀ jẹ́ nǹkan tó máa ń mú kí ẹwà wọn yọ dáadáa tí wọ́n bá ṣe dirùn bẹ́ẹ̀ ma ba jù lọ tí wọ́n bá ti dì dàda owa jẹ́ nǹkan tó gún tíì máa ń jẹ́ kí ẹwà ẹ́ wọn yẹ dáadáa, bí ẹ́ máa ń jẹ́ nǹkan tí àwọn ènìyàn máa ń fẹ́ràn gidigan ni.

Bẹ́ẹ̀ni, tí màá ṣe fẹ́ rí ìpèsè àwọn ohun èlò bẹ́yẹn, mo lè tí kò bá ti sí owó púpọ̀ lọ́wọ́ mi, mo lè pe àwọn èèyàn tí ó lè ràn mí lọ́wọ́. Ohun tí wọ́n máa sì lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ mi, mo máa ṣe ètò, mo sì máa lọ sí ọjà fún un. Fúnra mí láti lọ ra nǹkan, máa lọ sí ọjà t'ọ́n ti ń ta àwọn ohun ohun èlò àti ohun jíjẹ ṣá, láti lọ ra nǹkan, màá ti kọ nǹkan tí mo nílò sílẹ̀ kí n tó lọ ṣáá sí ọjà yìí náà.

Gbogbo oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà láti tọ́jú oúnjẹ. Lélé àwọn tó jẹ́ kí wọ́n lè bàjẹ́ tí wọ́n bá tutù, yẹn máa gbé wọn sínú nǹkan tí a ń pè ní freezer ilé ìtúsú tí iná bá ti wà. Ìwọ àtọ́ freezer yí kí wọ́n lè wà níbẹ̀ kí wọ́n lè di kò máa bàjẹ́. Àti àwọn èèyàn tó yà wọ́n tó yà níbi sínú freezer náà bí i ọbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ata àti màmá wọ̀nù wọn ní àárọ̀ kùtùkùtù àti ní ìrọ̀lẹ́ kí èèyàn tó lọ sun kí wọ́n máa bàjẹ́. Àwọn ìrúkù tí èèyàn ò jẹ́ kì í ṣe, yíì máa gbé wọn síbi tí nǹkan ò tí lè jẹ wọ́n.

Ehn, nígbà tí mo kọ́kọ́ ra fóònù mi, báàtìri rẹ̀ dà gidi gan ni àmọ́ ní ìsìn ko dàbí tìtẹ̀lẹ̀ mọ idi ni yẹ́n tí mo fi ń lo power bank pẹ̀lú rẹ̀ kó lè máa pẹ́ mi ṣe gidi gan, kó lè máa dúró gidi gan. Ní sìn bai tín báa charge rẹ̀ tó bá full, kò kí ju wákàtí mẹ́fà sí wákàtí méje lọ la tí máa kó, eh, mọ́ wa tó ì bá ti wá, kó ì bá ti ṣe nọ́mbà yẹn máa lọ power bank, eh, pẹ̀lú rẹ̀ kó lè gbé mi fún ìgbà díẹ̀, eh, sí bí mo ṣe máa lòò yẹ̀n.

Rárá mi ò ní irùngbọ̀n tí mo máa ń fa kúrò. Mi fẹ́ràn irùngbọ̀n, kò pé ń bá mi lára mu, èyí ni èso tí mo máa ń fa kúrò. Bí wọ́n bá ti hù kú bẹ́ẹ̀ ni wọ́n bá ti jáde jẹ́jẹ́. Mo máa ń fa, màá fi clipper yọ kúrò kúrò torí mi fẹ́ràn rẹ̀. Bóyá tó bá ti yà ọ́, tó bá di pé, mo máa ń gẹrun tó máa ń bá a irùngbọ̀n, mo máa máa fi í lẹ̀, àmọ́ nísinsìnyí, ọmi fi í lẹ̀

Eh kí ṣe ìwọ bàbá mi máa ń lo Ọpẹ́ Ifamura tí màá mú ohun mímu bí wọ́n bá ti ń mú mi bẹ́ẹ̀ yẹn mi kì í lo Ọpẹ́ Ifamura mò tí màá mú nǹkan tó yàn tí a pè níbí soft drink àbí juice. Ẹ̀ mò lè lò Ọpẹ́ Ifamura ìyẹn tí wọ́n bá ti fún mi pẹ̀lú ẹ tí màá lọ ra ǹkan mímu bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti fún mi ní Ọpá Ifámùrá mi kì í lò àmọ̀ tó bá jẹ́ ǹkan tí mo nílò Ọpá Ifámùrá fún mo máa bèrè wọ́n máa fún mi kí n lè fi fáa má fáa má mú.

A orisirisi radio Yorùbá ló wà, àwọn kan wá na ní ìlú Àkúrẹ́. Àwọn bíi eh, Bridge àti Alálàyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti máa ń ṣe ètò. Àwọn Yorùbá nígbà tí wọ́n máa ń gùn kí lọ́ máa ń ṣe ètò, tó jẹ́ àwọn tó máa ń ṣẹlẹ̀ ní àṣà Yorùbá nìkan ni wọ́n máa ń kọ́ wa nípa èdè Yorùbá àti ilẹ̀ Yorùbá àti àwọn ǹkan kan tó yẹ ká máa mọ̀ nipa Yorùbá, ewì àti ìgbàgbé, àbí táwon eeyan o fi bẹ́ẹ̀ mọ̀, tó yẹ ká jo mọ̀, tó lè ṣe pàtàkì.

Ohun jara nǹkan tó yí pa bí lẹ́yìn ìgbà tí ẹ̀rọ ayélujára dé ni báwo ni a ṣe ń bá ara sọ̀rọ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ẹni tó bá ara sọ̀rọ̀, àbúdọ̀ ríra sí ojú a, àbúdọ̀ ríra koro ju koro ju a mọ ní ìsìn báyìí ẹ̀yàn lè. Ó máa tú kí ẹ̀rọ ayélujára tí dé, a kò lè pera láti bá ara sọ̀rọ̀. Tó bá fẹ́ bá èyàn sọ̀rọ̀ kò dígbá te bá rira sójú, a kò lè pera aráwá ṣá, ká dè bá arawa sọ̀rọ̀.

Lẹ́yìn tí òjò bá rọ̀, tí ǹbá ti ní ibí lọ mo máa dúró wà ní inú ilé, màá máa ṣe, mo lè máa ṣe oúnjẹ, màá má jẹ nǹkan tó gbóná, màá dẹ̀ máa mú coffee àti tea tó gbóná gidigan. Lẹ́yìn màá máa jẹun, màá má sinmi, mo dẹ̀ máa máa wo àwòrán tàbí kí màá bá àwọn èèyàn sọ̀rọ̀. Mo sì máa ṣe kí n jáde nígbà tí òjò bá ń ṣẹ́ rọ̀, bí báyìí màá mú nǹkan tí wọ́n ń pè ní umbrella, màá fi bo orí kí òjò má bá pa. Àmọ́ àwọn tí wọ́n bá ṣe míì tí òjò bá ṣé rọ̀, àwọn tí wọ́n bá máa jáde nínú òjò bí báyìí a jẹ́ kí túùrò lọ́ṣọ́ kọ́ tàkì gidigan.

Ẹnikẹ́ni ló lè ṣe oúnjẹ ní ilé mi, àmọ́ èmi fún èmi fún ara mi mo máa ń ṣe oúnjẹ. Àwọn àbúrò mi noh ni won máa ń ṣe oúnjẹ ẹnikẹ́ni tó lè ṣe oúnjẹ gbogbo wa ló mọ oúnjẹ ṣíṣe. Àmọ́ awon tí wón bá sábà ṣe oúnjẹ ni àwọn obìnrin nìkan kí wọ́n sábà sì lé èmi, èmi máa lọ sí kitchen láti ṣe oúnjẹ àbí tí màá fẹ́ rànwọ́n lọ́wọ́ ní ilé ìdáná, èmi máa lọ sí ibi bẹ̀ẹ́ láti lọ rànwọ́n lọ́wọ́ láti rí dá à ìná iná ti sẹ́ bá ti pọ̀jù fún ùn.

Mo máa ń gẹ e ni to bá ti kún bẹ́ẹ̀ tàbí bá ti wu mi gẹ́, tì mo bá fẹ́ pa rọ́ style to wá ni bẹ́ẹ̀, mo máa lọ gẹ lọ sí ilé igẹrun láti lọ gẹ. Àwọn mìíràn tó máa ń di, àwọn mìíràn de ṣi máa ń di irun wọn, àwọn ọkunrin kọkan wa tó máa ń di irun wọn oríṣìírí ọ̀nà ni ẹ máa fi ń bá láti ṣe ṣe irun. Ìyẹn ò le change, yii nǹkan táa ń pọ́n ìkálọ̀ ẹpurọ́ tí mo bá fẹ́

Ní ìgbà tí ẹni àjèjì ràn mí lọ́wọ́ ni ìgbà tí mo lọ sí ìbì kan tí wà á fi mọ ọ̀nà mọ́, mo wá ń bèèrè lọ́wọ́ ẹni àjèjì tí mo kọ́kọ́ rí kó ṣàlàyé fún mi ibi tí èyí máa gbà lọ sí ibi tí mo ń lọ, mo sì lọ ibi tí mo ń lọ fún un, mo wá ń bi ìbè, kó ṣàlàyé fún mi, wá ṣàlàyé fún mi, wá ń sọ ibi tí mo ń gbà lọ sí ibi tí mo ń lọ, mo wá ń dúpẹ́ lọ́pọ̀. Ìgbà tí ẹni àjèjì ràn mí lọ́wọ́ ni.

Bẹ́ẹ̀ ni, ní ilẹ̀ Yorùbá, tí wọ́n bá fún ènìyàn ní orúkọ, ẹni tí wọ́n ń fún lóruko àtàwọn fúnfún orúkọ, wọ́n gbọdọ mọ ìtumọ̀ orúkọ náà. Ní gbogbo èèyàn tí won bá fún nk orúkọ ní ilẹ̀ Yorùbá, ìyẹn gbogbo ènìyàn, wọ́n máa mọ ìtumọ̀ orúkọ wọn. Ó ṣe pàtàkì gidi gan ní láti máa mọ ìtumọ̀ orúkọ ẹni ènìyàn kí a lè mọ idi tan fi fúnfún ènìyàn náà ní orúkọ.

Rárá mi kì í jẹ gum àfi ilé kankan bí ẹ́ máa ní iṣẹ́ tó pọ̀ bẹ́yẹn tí mo lè máa fẹ́ fi jẹ́ kí àsìkò máa lọ. Bí ẹ́ mo máa jẹ gum tàbí bí ìgbà tí ọmọ mi mẹ́tìnín àpò sì kó láti lọ wá sinmi lọ́ láti lọ jẹun, mo lè máa jẹ gum kí n máa fi dára yá kí ìgbà tí mo máa fi lọ jẹun gan gan.

Ẹn tí mba ti wọ ẹrọ ìgbésúke pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ yẹn, ẹ̀mí kì í sábà bá wọn sọ ìgbé ga kí ra, ó sì jẹ́ kí àwọn tó ju mi lọ ni èmi máa ń kí wọn ṣe à máa kí wọn. Bóyá arọ, la wà máa ń ní wọn káàárọ̀, bóyá ìrọ̀lẹ́ tàbí ọ́ṣán máa kí wọn gẹ́gẹ́ bí ọjọ́ aṣọ ìsọ̀, òun tí mo máa ń sábà ṣe ní tóbá dẹ̀ jẹẹni tí mo mọ̀ ni a lè sọ ọ̀rọ̀ òdì ẹ, tódì a kì í pẹ́ títí tó ibi mi kì í sábà sọ̀rọ̀ ni pẹ̀lú àwọn èèyàn nínú ẹrọ ìgbésoke bí n kí kí wọn lọ.

Iṣu jẹ́ ǹkan tó wúlò pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá, tí wọn bá tilẹ̀ gbìn bẹ́yẹn, tí wọn bá dèti wújáde, bí wọn ṣe ma ń ṣé ni wípé oríṣiríṣi ǹkan la lè fi jẹ, a lè bọ̀, a lè dín, a dè lè gùn náà, wọn dè lè fi ṣe ẹ̀lùbọ́. Oríṣiríṣi ǹkan ni a máa ń fi iṣu ṣe, bẹ́ẹ̀ ni ó dè wúlò gidigan ní ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń gùn, bẹ́yẹn a máa ń fi ṣe iyán ni, ó dè máa ń dùn gidigan ni èèyàn máa ń fi ṣe òkèlè èèyàn máa ń jẹ pẹ̀lú bí i ẹ̀gúsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹ̀hn, tí n bá ti ní ìṣòro lórí ẹ̀rọ ayárabíàsà mi bẹ́ yẹn, mo ma ń lọ sórí íńtánẹ́ẹ̀tì láti lọ́wá bí mo ṣe lè dojú kọ ìṣòro náà bí mo ṣe lèṣe tí ìṣòro náà á fi parẹ́. Eh tí máa jẹ́ tí rí, màá wá èèyàn tó wà láyíká tó mọ̀ ẹ̀rọ ayárabíàṣà jù mi tèmi lọ, màá wá bẹ̀ẹ́ẹ lọ́wọ́ kó ṣàlàyé fún mi bí mo ṣe lè dojú kọ ìṣorò náà.

Àkókò tí mo fẹ́ràn jù lọ ní ọjọ́ ẹ́, òwúrọ̀ kùtùkùtù àti ìrọ̀lẹ́ lálẹ́ kí n tó sùn. Lówúrọ̀ kùtùkùtù bẹ́yẹn oun tí mo fẹ́ràn ni pé tí n báa ti jí bẹ̀yẹn, mo máa ń ronú nípa àwọn nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ mi kó jẹ́ kí n má, jẹ́ kí n mọ̀ bí ọjọ́ mi ṣe máa lọ. Àti ní ìrọ̀lẹ́ náà màá ń jẹ́ kí n ronú nípa bí ọjọ́ mi ṣe lọ àti bóyá mo ṣe àwọn nǹkan tí ó yẹ kí ń ṣe. Àwọn ohun méjì akọ́kọ́ síkú ọjọ́ mi nìyí tí mo fẹ́ràn jù. Láàni elé máa ń jẹ́ kí n rírú ní dàda, ó sì máa ń jẹ́ àkókò tí ẹ máa ń sinmi, kí ẹ máa ni ìṣeré. Dàda ni mo fẹ́ràn lára méjì jù níyẹn.

Ohun èlò tí mo máa ń sábà lò jù ní ìyọ̀ òhun ni gbogbo eeyan dẹ́ maa n lójú. Tí ẹ̀eyan bá ti ṣe oúnjẹ bẹ́yẹn, àwọn èèyàn máa ń sábà fi iyọ̀ sí àwọn oúnjẹ kan wà ti èèyàn o kí ń fi iyọ̀ sí i. Boyá bí i àwọn òkèlè ṣá àwọn èèyàn o kin fi iyọ̀ síbe. E maa ran yòókù e máa ń fi iyọ̀ sí àti ìrẹsì àti ọbẹ̀ àti tí ẹ bá fẹ́ bọ iṣu àti ata àti ẹfọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èeyàn máa ń sábà fi iyọ̀ sí gbogbo wọ́n ní.

Bí mo ṣe máa ń ṣe, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́ pọ̀ ni. Bí wọ́n bá ti rà bẹ́ẹ̀ yẹn, a màá kí ra, wọn dè máa ń bèrè bí ìdílé ṣe rí àti bí a gbádùn ìgbà tá a fi sí ní ibi iṣẹ́ ṣá. Ẹ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bí ènìyàn tí ó ń ṣe máa ń sọ̀rọ̀. Lábẹ́ olù ìbọ̀wọ̀ fún ara wa lá ṣe máa ń bá ra wa lò ṣá. Lo jẹ́ máa dín máa ń gbádùn àkókò tí a máa ń bá ara wa lò ṣá ní ilé iṣẹ́ náà.

Ẹni tí wọ́n bá fẹ́ búńjẹ kale f'àlejò, tí ó bá ń jẹ́ òun àlejò ta mọ̀ ni a tí mọ tó fẹ́, ìgbà tí ìpàdé ṣe àlejò ta, ta mọ̀ ni a máa, tí mọ ó ń jẹ, ohun tí ó yẹ kó fẹ́ràn ṣá, torí pé orí àwọn oúnjẹ tí àwọn ẹgbẹ́ ìgbàlejò máa ń fẹ́ràn jù lọ. Ọ̀dẹ̀ tí wọ́n bá yẹ ti díbẹ̀, a máa sì sọ̀rọ̀ óúnjẹ, a máa gbé oúnjẹ fún ẹ nígbà tí kò pọ̀ jù, kó má di pé a máa fi ṣe, máa fi ṣe òfò. Ṣé a dẹ̀ máa gbé omi sí i pẹ̀lú èrò rẹ̀ náà? Àmọ́ kí n se gbogbo àlejò ló máa ń fẹ́ràn láti máa jẹun tí wọ́n bá ti wá kì ẹ̀yàn.

Ẹ tí bà ti ṣe ìṣe jù bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ti rèmí tí n bá ti fẹ́ sinmi mo máa kọ́kọ́ mo lè kọ́kọ́ wẹ̀ kí ehoro wà lára mi mo lè kọ́kọ́ wẹ̀ máa wá jẹun sáà máa jẹun púpọ̀ gidi gan ni wá síwájú ọ̀tún bá mi mo máa wá wo àwọ̀ wọn fún wákàtí ìdíẹ̀ kí n lè ka ìwé, ìwé kíkan sùn díẹ̀ kí n lè wá jí ní ìtẹ́sìwájú ọkùnrin kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ sùn ní àkótọ́ tí abímọ̀ ṣe máa sinmi lẹ́ẹ̀.

Ehn, mi kì í lo, ìrọrí tí máa ti wà ní ilé bẹ́ẹ̀dì mi níbí ìbùsùn mi ó ní bí wọ́n ṣe ṣe tí mi fi nílò, ìrọrí. Àmọ́ tí máa ti jáde lọ sí ibòmí tí máa ti wá sún si orí ìbùsùn mi, mo lè lo ìrọrí. Ẹ̀yọ kan tí ó bá wà ní orí ìbùsùn mo lè lò ó. Igbà tí mo máa sábà lo ìrọrí, nìkan nìyen.

E o ṣe diẹ ti mo ti lọ sí ìgbéyàwó kẹ́yìn. Eyi tí mo lọ yii níbi tí wọ́n ti ṣe, ó tóbi gan gidi gan ni nílu Àkúrẹ́ níbi Express nípa kan tí ó yàn tó tóbi jẹ́ ẹ̀yin ni, àlejò mélòó tó há mí ọ̀pọ̀ wọ́n tó bí wọ́n ní ẹ́li five hundred já, àwọn tó tẹ̀lé ọkọ̀ níbi bí wọ́n ṣe ṣàjọyọ̀ pẹ́lú gbogbo ẹ̀yin ṣe ń jọ, wọ́n sì ń bá wọn yàn ní ijó náà.

Ojú ẹni tí ó mọ ọ̀jájà ni ọmọ dádà, ní gbogbo ìgbà gbígbé, bí i, ní, wọ́n lè, gbọ́ ńlá ń ṣe. Eh, wọ́n jẹ́ ẹni tí ń mú kòká tó dà níbí, ah wọ́n jẹ́ ènìyàn dúdú ní ojú ọmọ dúdú, eh wọ́n jẹ́ òfin ní ìjẹ́ṣì ni wọ́n, eh tá bá nìyẹn ṣe yẹn rí, wọ́n máa ní ibò ní ẹ̀gbẹ́ ẹni rẹ̀ tẹ́.

Ìgbà tí oúnjẹ kò jáde dáadáa ni ìgbà tí àwọn ènìyàn tó ń ṣóku wọn ṣóku wọ́n sì máa ń ṣóku torí àwọn ọ̀yà wá lé wọn ní ibi tí wọ́n ti ṣe oku wọn. Oúnjẹ wá wọ́n sì gidigidi gan nínú ẹkùn, báyẹn wà tó jẹ́ pé kí ẹ máa tọ́jú àwọn ojúṣe oúnjẹ kí ẹ máa rí oúnjẹ àtẹ́ẹ̀lẹ́, má sì tà wọ́n tán àbí kí ẹ má sì, kí ẹ má rí rárá.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún tí kereṣi ìparí ọdún ni a máa ń ṣàbà se. Ìparí ọdún ni ní àárín ọ̀sẹ̀ tí ọdún máa parí. Gbogbo yẹn máa ń ṣe àjọyọ̀, inúwá de sì máa ń dun. Ni mo fẹ́ràn jù pé kí wọ́n máa pàdé àwọn mọ̀lẹ́bí mi, a máa ń pàdé ara wa dada, adesi máa ń sọ̀rọ̀, ẹlẹ̀kápa bayi lo tó bá ti ṣilẹ̀ tàti rira, máa ràye sọ̀rọ̀ daadáà.

Bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti fẹ́ pa àlọ́ fún iyanbẹ̀yẹn ni àwọn ń tàn. Bí wọ́n bá ti ń sọ wé wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ country ṣe le ṣa, ṣùgbọ́n bí wọ́n bá ti ń di ìparí, wọ́n á sọ fún wa ǹkan tí wọ́n fẹ́ ka dì mú nínú àlọ́ náà la wá, a máa yí wa bí wọ́n bá ti wá sọ àlọ́ tí wọ́n á gbèdí ǹkan tí ó ní kaluku kọ́ nínú àlọ́, àlọ́ náà.

Bẹ́ẹ̀ni, ó ń rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí, amo ìgbà mìíràn tí o máa ń ṣòro. Àwọn tí ó máa ń rọrùn fún mi láti jí jù ni àwọn tó jé pé ta bá ti p'orúko won, toba kan f'ọwọ́ tọ́ wọn, won á ti tètè jí. Àwọn kan wá tó jé pẹ́ kí ẹ bá ṣe ṣomi síwájú láwọn ni wọ́n á jí láti bá nù wọ́n gidi gan ni bí a ṣe ó lábára kán tó á jí. Àwọn ènìyàn nìkan ló máa ń ṣòro fún ènìyàn láti máa jí, ìyen lówuro kùtùkùtù.

Oúnjẹ tí mo rántí fún ìgbà pípẹ́ ni ijó tí ìyá mi se ìrẹsì jọlọfu, mi tó dẹ̀tún gidi, ó ta gidi gan ni. Nígbà tí ẹ̀ fi ẹran ọjà àti ẹran sí, gbogbo ìbùn ṣe ijó, àti ilé ẹlẹ́jọ̀ yẹn náà. Níbi tí ẹ ṣe dùn gidi, ó dùn gidi, gidi gan ni. Mo dẹ́ lèè fẹ́ran rẹ̀ inu mi dẹ dùn. Òògùn yẹn wà, ìyẹn ni gangan ni mo rántí nígbà pípẹ́. A, n to de wa ni ibe egbon mi mami, ati awon obi mii, baba mi ati iya mi won wa ni ibè náà.

Ẹyin ìgbà tí mo kẹ́yìn ń kọ ẹ̀kọ́ tuntun níbi iṣẹ́ ní ìgbà sí àwọn ọ̀gá wa, bá wa pé ó ní ǹkan tuntun tó fẹ́ kọ́ wa tí ó lè jẹ́ kí iṣẹ́ wa máa yá, ṣe wọ́n dẹ̀ sanwó fún ẹni tí ó máa máa kọ́ wa, bó ti ṣe yóò tó bí oṣù mẹ́rin àbí márùn-ún bá nìyẹn tí wọ́n ti ṣe ìyẹn gbẹ̀yìn. Ẹ̀yin ìgbà yẹn ni mo kẹ́yìn ń kọ ẹ̀kọ́ tuntun ní ibi iṣẹ́, ó dẹ̀ wúlò fún mi láti máa ṣe iṣẹ́ gidi.

Ise ọwọ ti mo fẹ́ràn lati ma ṣe ni aṣọ rírán. Mo kọ nígbà tí mo wà ní ikoró, nígbà yẹn ni mo ti ń ṣe, àmọ́ mi ò fi bẹ́ẹ̀ mọ ṣe dáadáa. Àkókò bí díẹ̀ díẹ̀, ìwọ̀n gbà díẹ̀ díẹ̀ mo máa ń sábà ṣe, kì í ṣe gbogbo ìgbà mo máa ń sábà ṣe, ẹ̀ẹ̀kọ̀kan ni ma ń ṣe.

Ṣuurù jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún èèyàn. Tí èèyàn kò bá ti ní ṣuurù, o máa máa bẹ́ bọ́ inún ǹkan o dẹ̀ léku ẹni. Èèyàn yẹ̀n wọ wàhálà. Un! Tí èèyàn bá ti ní ṣuurù, á máa ma ronu jilẹ jilẹ kí ó tó máa ṣe àwọn ǹkan kan, kodẹ ni máa ṣe wọ wàhálà nínú gbogbo ìgbà. Ódẹ̀ máa ń kọ́ èèyàn náà ní ọgbọ́n, ódẹ̀ máa ń fihàn pé èèyàn ní à ìmọ̀ náà. Ìdí ní yẹn ti fi ṣuurù fi dà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yára ọkọ̀. Ó ṣe pàtàkì torí tí ènìyàn bá ń wa ọkọ̀ lọ tàbí tí ẹ̀ máa wà nínú ọkọ̀ tó bá ń lọ nínú pópó náà, ó ṣe pàtàkì láti máa tẹ̀lé ìyára ọkọ̀ kí ìjàmbá má bàá ṣẹlẹ̀ àti kí ìjàmbá má ṣe lè yí ń fárápa. Àwọn òfin díẹ̀díẹ̀ máa dàbọ̀ bọ̀ bẹ́ẹ̀. Ó ṣe pàtàkì náà kí ìjàmbá bá ọkọ̀ má má ṣẹlẹ̀ kí ẹ̀ má ṣe máa wà nínú ọkọ̀ àti ẹni tí ó ń wa ọkọ̀ àti àwọn tó ń jòkò sí inú ọkọ̀ náà ó ṣe pàtàkì láti máa tẹ̀lé òfin yára ọkọ̀.

Ẹni tí máa ti nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ yen, tí wọ́n bá jẹ́ ẹni tó ti kọ́ta kejì lọ sí ẹni tí ó bá ń jìnnà síi. Mo máa lọ sọ́dọ̀ ẹ́, màá lọ bàá, màá lọ bẹ̀ ẹ́ fún ìrànlọ́wọ́, màá ṣàlàyé wípé mo nílò ìrànlọ́wọ́ ẹ, kó lè ràn mí lọ́wọ́ dáadáa. Mo rántí pé ẹni tí wọ́n tó ń jìnnà ni mo máa pè lórí fóònù láti ṣàlàyé fún dáadáa nǹkan tí mo nílò ìrànlọ́wọ́ ẹ fún àti bó ṣe jẹ́ bẹ́ẹ̀, àdí sí ànfàní sí ìrànlọ́wọ́ ẹ máa ṣe fún mi.

Oríṣiríṣi ọ̀nà mo máa fi mọ̀ pé ìṣe bá ti tó, nítorí ó ṣe pàtàkì jù ni tí ó bá ti rẹ̀mí, tí n bá rí pé otirẹmi beyan tí ara ti ń ro mí, tóbá jẹ́ ojú àbí apá àbí arami tí mó fi ṣe iṣẹ́ bá ti ro mí rẹ̀mí beyen, mari pé iṣẹ́ ti tó yẹ kí wá bí máa ṣe sinmi, àbí tí bá ti rí pẹ́ ó tipẹ́ ti mo ṣiṣẹ́ ti ó bá tẹ́ e tí rẹ̀mí tó bá ti pẹ́ tí mo ti e ṣeẹ́ mo máa fi le ni tínba tie ti parí e, mo máa fi lẹ́ àbí tínba ti n mo ti iṣẹ́ bá ti tó náà ni, tóbá ṣepe mo ti ṣiṣẹ́ dáadáa tówó tipò gidi gan ni tàbí tí iṣẹ́ ti ń yọ owó tó fẹ́ san fún mi, mo máa fi iṣẹ́ oun ná sílẹ̀.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn irinṣẹ́ ìta gbangba tàbí nǹkan tó bá gbé ní inú ilé láti ṣe ìta gbangba. Ènìyàn tí ì bá ti pé ọlọ̀dọ̀ láti lọ ṣe ìta gbangba fún iṣẹ́ náà, mo máa ṣe ní inú ilé. But tó bá tí jẹ pé nǹkan tó jẹ́ kí ìta gbangba nìkan ni èyán tí le ṣe ní èyán tí lè, ìgbà yẹ nìkan ni mo máa lọ ṣe iṣẹ́ náà ní ìta gbangba ibùji.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára. Tí ìgbà tí bá n jẹun, tí màá jẹun bẹ́ẹ̀ ni wọ́n máa ń yẹra rà mi wò kí n máa jẹun dáadáa, pé kí ẹnu mi ó jẹun dáadáa, kí mi ò je ṣe bi enítí ò mọ̀ nǹkan tí ó ń ṣe. Máa rí pé mo wáa dáadáa. Tí màá wà ní, pápá julọ, tí màá wà ní àárín àwọn ènìyàn tí gbogbo wá jẹ̀ jẹun, máa gbìyànjú láti máa jẹun dáadáa, kí n má bá jo ẹni tí ò mọ̀ jẹun dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi. Pápá jù lọ tó bá ti ara rẹ̀ mì, ọmọ máa ń na ara. Tí èmi lè rìn mo wá na ara, àmọ́ ti ba máa ti ń ba ṣiṣẹ́ ju bẹ́ẹ̀ yẹn, ọmọ máa ń na ara náà. Tàbí tí ara bá ṣe ń ro mí ṣe má sì jókòó síbi kan tí mo bá rò pé máa túrá pé ìbẹ́ yẹn ó ti fẹ́ máa dùnni bákan máa na ara. Ṣa bí mo ti máa ń na ra mi, ò dá láti máa na ara.

Ìjọ pọ̀ ní agbègbè mi gidi gan ni wọ́n pọ̀. Gidi gan ni wọ́n ní oyè, wọ́n sì ká. Níbi àwọn alára àwọn ìjọ ni ah government àti àwọn CAC àti ah regime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtàwọn oríṣiríṣi ìjọ tí a yàn mọ̀ dáadáa bẹ́ẹ̀ lọ. Ìwọ̀n ìjọ pọ̀ gidi gan ní àwùjọ ènìyàn bí i ní èyí. Níbi apá orílẹ̀-èdè tá wá yí ìjọ máa ń pọ̀. Káàkiri gbogbo àdúgbò ló máa ń ní ìjọ títí wọn.

Wakàtí tí mo máa fi ń sùn bí ọjọ́ wakàtí bí mẹ́fà níjà, ìyẹn lọ́jọ́ tí mo bá ti ní iṣẹ́ púpọ̀ tí ó dẹ̀ mí nílò láti tètè jí ní òwúrọ̀, ni mo lè máa sùn bí awakàtí márùn-ún tàbí wakàtí mẹ́fà. Àmọ́ tí wọ́n bá ṣe jẹ́ ẹjọ́ tí mi lọ sí ibi kankan tí mo ní isẹ́ púpọ̀ ń ṣe, mo lè sùn pẹ́ kí a ó máa pẹ́, mo lè wọ awakàtí mẹ́wàá tí màá fi sùn, ah, ní alẹ́, ni awakàtí méjì, awakàtí mẹ́ta ni màá sùn ní ìhìn ìhìn yẹn. Inu e naa ni mo máa n wà asiko láti sùn ti n bá rí òórùn sun dáadáa. Ah, boya mọ́ níṣẹ́ púpọ̀ ni mo máa wà n wa asiko láti fi sími ati láti fi sùn.

Bẹ́ẹ̀ni, mò máa ń gbé àpò ẹ̀yìn, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Tí mo bá fẹ́ gbé nǹkan tó wúwo tó jẹ́ pé mí ní gbé sí ọwọ́, mo máa gbé àpò ẹ̀yìn, màá kó àwọn nǹkan yẹn sínú àpò, màá wá gbé sí ẹ̀yìn mi. Àmọ́ mi kì í kó nǹkan tó bá ti wúwo ju sí àpò ẹ̀yìn kí àpò má bàa lọ́jà. Kí dè ṣe gbogbo ìgbà ni mo máa ń fẹ́ràn láti máa gbé àpò, à, ẹ̀yìn pàápà jù lọ tí bá ń jáde lọ sí ibi tí mo ti fẹ́ lọ rí èèyàn, mi ò kì n like kí n má bá gbé àpò ẹ̀yìn kí ẹrù má bá pọ̀ jù.

Àti tí mo bá ti fẹ́ tu ẹni kan ni ìgbà mí bá yẹn bí à ti ara ọbà bále tí ǹkan bá ṣe léṣe tí mo yẹ fẹ́ tu, mo máa kọ́kọ́ mọ nǹkan tó ṣeé lọ́kùnrin mọ̀, kí ọmọ tí mo bá sọ, tí wọ́n sì máa mọ̀ nǹkan tó ṣeé, wọ́n á sọ fún mi nípa bí ó ṣe ń ṣe sáwọn ohun ìgbín àti bí wọ́n ṣe ǹkan tó ń ṣe lẹ́yìn ìgbà ní àwọn tó ti dojú kọ̀kan bẹ́ẹ̀ yẹn tí ó ń ṣe ikú bí ẹ. Wọ́n á sọ fún ẹni nípa àwọn ìlérí fún ní àwọn ohun tí ẹni àgbà bá ní ǹkan kan pé ìlànà òun máa wà fún, wọ́n máa tọ́jú ẹ.

Ehn bọ́ọ̀lù tí à ń gbá ní àdúgbò àwọn ọ̀dọ́ ló máa ń sábà gbá bọ́ọ̀lù yẹn ní ibi kan tán lọ tó kún fẹ́ẹ̀dì ọ̀ọ́jì lọ sí ibi fẹ́ẹ̀dì ọ̀ọ́jì lọ tí wọ́n ṣe ń gbá. Bọ́ọ̀lù náà àwọn èèyàn dẹ̀ máa ń pọ̀ síbẹ̀, ehn gidi gan ní ó dẹ̀ máa ń dùn. Gbogbo ọjọ́ ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ló máa ń sábà áń gbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn tó máa ń gbá ni àwọn ọ̀dọ́ ní àárín ìrọ̀lẹ́. Wọ́n á lò bíi wákàtí méjì sí mẹ́ta láti máa fi gbá bọ́ọ̀lù náà. Wọ́n dè máa ń dùn gan, wọ́n dè máa ń fi ṣe a ajọ́ yọ̀.

Tí ẹ bá fẹ́ rìnrìn àjò tí kò wọ́n tí ò ní ná ní owó, ẹ kò rí ìwé mọ́tò, ẹ kò rí táìkì olùkọ́ ló bá wà, wà nínú ẹ̀. Ó máa ń gbé mọ́tò jẹ́ kí wọ́n pe public transport tí gbogbo awon èèyàn máa ń wọ̀ tó jẹ́ kí èèyàn máa n wọ̀ inú ẹ̀. Ìyẹn òun wọ́n tó mọ́tò ìyẹn, òun wọ́n tó àwọn, tó jẹ́ pé èèyàn kan péré ló máa ń wà nínú ẹ̀. Àwọn ènìyàn yí sì máa ń tóbi, àwọn ọkọ̀ máa ń tóbi gidi gan, èyí ló ti máa ń bá èèyàn pọ̀npọ́n, kí wọ́n ò gbé lọ gidi nìyẹn ló dàjú.